Ìsinmi oúnjẹ ọ̀sán kò ju bí wákàtí kan lọ, ó pẹ́ ju wákàtí kan lọ. Àti pé ìsinmi ọ̀sán kò yẹ kó ju bí ọgbọ̀n ìṣẹ́jú lọ nítorí pé tí èèyàn bá ti ń pẹ́ jù ní ẹnu ìsinmi oúnjẹ ọ̀sán, eyàn ò ní le ṣiṣẹ́ dáadáa.